Bẹ́ẹ̀ni mo lè sọ kí mo má ṣe yoga, mo máa ń na ara, na ẹsẹ̀. Ǹkan tí wọ́n pè ní yoga náà ni mo máa ń ṣe dáadáa. Láti ìgbà kékeré mo mọ̀ pé ó dáa kí ọ̀la má láti máa na ara na ẹsẹ̀ kí gbogbo àwọn egun wa kí ó lè tó, kí ó lè ṣe dáadáa. Ǹkan tí máa ń ṣe tipẹ́ ni mo dẹ̀ ṣe, màá ṣe títí di òní.

Kọ̀m̀pútà tí èmi ń lò, tí èléyìí ti mo ní ni HP, HP ProBook 640, 640 G5. Eléyìí tí mo ń lò ni yẹn, tí owó mi ká láti rà, tí mo ṣe rà nìyẹn. Tẹ́lẹ̀ ó wùn mi láti ra HP tó tún lágbára jù báyìí lọ àmọ́ owó mi ò ká.

WiFi wa yára, bẹ́ẹ̀ni ó yára. Elé tá n lò nílé wa yára nítorí pé àwa tá ń lò a àpò, a dẹ̀ fi password sí i. Ka ní pé a a fi password sí i tàbí tá won mi ládúgbo, wá bá mọ password ẹ, tó bá ti kó rí wọlé síi, tó bá ti bẹ̀rẹ̀ sí ń lò, kò ní yára. Àmọ́ torí pé àwa tá ń lò nílé a àpò ajú mẹ́fà lò, ó yára gan.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílè, torí pé gẹ́gẹ́ bí ọmọ, ọmọ, ọmọkùnlẹ̀, Ondo State, gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, mo ní àǹfààní láti ní nọ́mbà. Mo ní nọ́mbà oríṣìíríṣìí, mo ní nọ́mbà orílè, mo ní tí a fi ń dáàbò bo ara wa, táa lè fi, wọ́n lè fi mọ̀ pé ọmọ orílẹ̀-èdè gangán ni a jẹ́

Bẹ́ẹ̀ni, lọ́pọ̀ ìgbà mo máa ń rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Tó bá jẹ́ mo fẹ́ order nǹkan bíi mausi, bíi earpiece, bíi bátìrí fóònù àbí nǹkan kíkan, touch àbí ẹni nǹkan kíkan bíi electronics àbí, àbí gadgets tí bá, tí ò bá wọ́n ju tí mo, tí mo, tí mo mọ̀ pé tó bá ti ka rating ti nbá rí pé rẹ́ti yen gà, mo máa n se bà ọ́dà e lórí Íńtánẹ́ẹ̀tì.

Ibi tí mo ti máa ń ra nǹkan pọ̀ oríṣiríṣi tí bá fẹ́ ra nǹkan ní àdúgbò oní láti jẹ pẹ́ àwọn nkan bíi mímu, bí wípé omi mi ti tán, mo lè ra omi inú ike kí n ra dání tàbí mo fẹ́ ṣe ohùnjẹ eh maggi mi ti tán àbí iyọ̀ ti tán, àwọn nǹkan kéékèèké tí ènìyàn nílò ní ilé máa sábà rà ní àdúgbò mi.

Rárá, mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá nítorí iṣẹ́ tí mò ń ṣe. Èmi gẹ́gẹ́ bí i amọ́ṣẹ́wàdí ilẹ̀, ọ̀pọ̀ ìgbà mi ò ráyè láti lọ máa forúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá àbí láti máa ṣe idárayá káàkiri níbi tí iṣẹ́ oríṣiríṣi wà tí a níṣe oríṣiríṣi sá tanì láti ṣe. Lọ́pọ̀ ìgbà ìdí tí mo ṣe máa ń ṣe eré ìdárayá fúnra'ra mi ní ilé tí bá délé, à yóò sì máa nu ara, máa nu ẹsẹ̀, màá ṣẹ́ exercise, màá rìn lọ, màá rìn bọ̀.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹni tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ torí pé ó ti mọ́ra láti ìgbà èwe wa ni won tí màá ń jí wa laaro kùtù. A jí laaro kùtù, a gbàdúrà s'olohun, tí a ba ti wá gbàdúrà tán, a se ounjejẹ kí a lè tètè múra lọ ilé ìwé. Ilé ìwé yẹn gan gán lọ máa ń mú wa ká tètè jí. Fún idi èyíi, ó tun wá mọ́ mi lára títí di àsìkò tí mo wá yii, ti mo ti dàgbà. Mo máa ń tètè jí, máa tètè ji lọ ibi iṣẹ́, máa tètè lọ ṣíṣẹ́ mi.

Àkókò tí ọ́fíìsì wa máa ń ṣí ni nígbà mìíràn. Lọ́pọ̀ ìgbà àkókò tó máa ń ṣí ni ago, ago mẹ́jọ àárọ̀. Ìgbà ni a máa ń ṣí inú ọ́fíìsì. Àmọ́ lekankan tó bá jẹ́ iṣẹ́ kan wa tà fe ṣe abi a fe ṣàre ṣe presentation kan, ẹnìkan ní defense kan tó fẹ́ ṣe, a máa ìgbàyen a máa ń tètè jí níbi ago mẹ́fà, a de tìí ṣí ọ́fíìsì. Àmọ́ lọ́pọ̀ ìgbà, ago, ago mẹ́jọ ni a máa ń ṣí ọ́fíìsì.

Bẹ́ẹ̀ni, a máa ń wọ aṣọ àkayọrí ṣíbíṣẹ́. Lọ́pọ̀ ìgbà a máa ń wọ ọ̀gaga tó bá ti jẹ́ láti Monday síbi Wednesday, tó bá ti di láti bi ọjọ́ ajé síí, sí ọjọ́rú àti, àti ọjọ́ ajé sí ọjọ́rú ni a máa sábà wọ, wọ aṣọ àkayọrí. Àmọ́ tó bá ti di àba mẹ́ta àti ẹtì, a má sábà wọ aṣọ àlè, wọ aṣọ, aṣọ tí wọ́n máa ń wọ níí, ó lè jẹ́ aṣọ weekend la máa sábà wọ̀ nígbà náà. A lè wọ casual clothes, a lè wọ aṣọ tó yẹ́ kí i ṣe aṣọ àkayọrí.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bon ṣe ń tún àwọn nǹkan ṣe díẹ̀ díẹ̀, bí àwọn electronics díẹ̀, bí rédíò. Mo lè tún rédíò ṣe díẹ̀ torí pé mo ní àbúrò mummy kan tó kọ́ radionic, tí ó mọ̀ bón ṣe ń tún àwọn rédíò ṣe àti pe mo tún ní àbúroò, àbúrò mummy kan náà tó ń ṣe iṣẹ́ Engineer. O mọ bó ṣe ń tú, ó mọ bó ṣe ń tú extension ṣe, extension box tí mo ṣe máa ń tún ṣe àti fóònù, gbogbo àwọn nǹkan bẹ́yen ni mo kọ́ lọ́wọ́ àbúrò mummy mi. Idi tí mo ṣe mo ń ṣe nìyen, tí mo ṣe mo ń tan se tu nǹkan ṣe nìyen.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ lórí ẹ̀kọ́ tí mò ń ṣe gẹ́gẹ́ bí i amọ́ṣẹ́wàdí elẹ̀ ni kí n tú mọ̀ bó ṣe ń ṣe geospatial analysis lórí àwọn software tuntun tí wọ́n ti ń lò báyìí yàtọ̀ sí ArcGIS tí mo máa ń sábà lò àti wípé mo ti fẹ́ kọ́ bó ṣe ń ṣe, bó ṣe ń lò pro-- bó ṣe ń kọ programming dáadáa, bi Python àti Java, kí n kọ́ bó ṣe ń lò dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré nígbà tí mo wà ní grammar school, ìgbà tí mo wà ní grammar school, ìgbà yẹn tí mo wà ní ilé tí mo wà ní Green House, mo wà lára àwọn tó máa ń sáré fún wọn. Mo de máa ń sáré lọ́pọ̀lọ́pọ̀. Ìgbà yẹn tí n bá gbé, tí n bá jáde, tí n bá, tí a bá sáré tí n bá jẹ́ àkọ́kọ́, lọ́pọ̀ ìgbà mo máa ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì àbí ẹketa, mo sì máa ń sáré dáadáa.

Ti mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi ò le rárá. Mo máa ń ogaga nígbà tí, tí ọ̀sẹ̀ bá parí ní Saturday, Sunday. Mo máa ń lọ kí wọ́n nílé, a jọ jẹun, a jọ sọ̀rọ̀, a jọ bá wọn, èyí tó bá ní iṣẹ́ kan tí mo mọ pé wọ́n fẹ́ ṣe, àwọn jẹ́ bí ẹni kan tó jẹ́ pé wọ́n máa sábà ṣiṣẹ́ oko. Àwọn iṣẹ́ tí a bá ti ní nínú oko, màá ràn wọ́n lọ́wọ́ láti ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Tí bá ti lo nǹkan, mo sì lè tún lo. Ọ̀gágà bí aṣọ tí n bá ra aṣò, mo lè rọ̀ lo, aṣọ kìí lò lò, mo lè lò lọ fún ọdún kan, ọdún meji, ọdún mẹ́ta. Mo máa ń lo nǹkan, mo máa tún lo dáadáa. Àti àwọn nkan bí, àwọn nkan bí brush. Nígbà mìíràn, mo máa ń lo brush ti won fi ń fọnu, mo máa ń lo bii méjì papọ̀. Ìgbá mi tí n bá ti wípé ikan ti rọ, màá wá dáwọ́dúro láti lò, màá ma lo ikejì e. Ìgbà tó bá tún yá, màá tún padà ṣí ń lo eléyii to ro yẹn. Ti n bá ti wá padà ṣí ń lò ó, lẹ́yìn, lẹ́yìn, lẹ́yìn ọjọ́ mélòó kan tí mii lo yẹn, eléyii to rọ yẹn á ti wá le. Mo maa n ṣe gbogbo àwọn kini yii nítorí bí nkan ṣe won ní ibi tí a ń gbé.

Ìlànà ìpolówó ọjà mi ò le rárà. Èmi máa ń polówó ọjà gẹ́gẹ́ bí ohun tó ṣe meremere lórí nǹkan oja tí mo rà. Tí èmi bá fẹ́ ra ọjà, màá ti kọ́kọ́ ṣe ìwádìí tó nínà tó lóko. Màá farabalẹ̀ ṣe ìwádìí nípa nǹkan tí àwọn ènìyàn fẹ́ràn láti ra, àwọn nǹkan tuntun, àwọn nǹkan tuntun technology ti won fi sí nǹkan tí mo fẹ́ tà. Màá ṣe ìwádìí, màá lọ wá nǹkan tó da, màá wá ra, òun ni mo Bẹ́ẹ̀ ni màá polówó, òun ni màá máa sọ fún àwọn ènìyàn ti wọ́n a lè wá fi wá rà.

Ìgbà tí n màá lo fóònù mi lójumó, à, mi ò mọ iye ìgbà tí n màá lo fóònù mi lójumó àmó fóònù mi máa ń wà lọ́wọ́ mi ní, ní àìmoye ìgbà nítorí pé orí fóònù yẹn náà ni wọ́n ti máa ń pè mi. Orí fóònù yẹn náà ni n màá ti ń wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́. Fóònù yẹn náà màá fi ń ṣe oríṣìíríṣìí, n màá fi ń wo YouTube, màá fi ń wo-- mo fẹ́ kó ń pa ẹ̀kọ. Iṣẹ́ tí mò ń ṣe orí fóònù yẹn náà n màá rí ṣe gbogbo ẹ.